Kíni ó máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Kí lọ máa ń fún ọ ní ìtara ní ibi iṣẹ́ tó de túnmọ̀ si like what usually pains you at work like what usually makes your body feel somehow sha?

Ṣé o mọ ibi a ti ń gun kẹ̀kẹ́? Ṣé o mọ ibi a ti ń gun kẹ̀kẹ́? Tó dẹ̀ túmọ̀ sí ní èdè èyìnbó pé "Do you know a place we can take a tricycle?" So, sé o mọ ibi a ti ń gun kẹ̀kẹ́? Ǹkan tó túmọ̀ sí ní yẹn lédè èyìnbó.

Báwo ni o ṣe máa rí i dájú pé ọjà rẹ dára? Báwo ni o ṣe máa rí i dájú pé ọjà rẹ dára? Tótẹ̀ túmọ̀ sí ní èdè oyinbo pé: how do you see to it that your goods or your market that you sell are good? Báwo ni o ṣe máa rí i dájú pé ọjà rẹ dára?

Nigbawo ni o keyiin gun oko akeru? Tó dẹ́ túmọ̀ sí ní èdè eyinbo pé when last did you enter a vehicle that usually carries load for people like probably you are sitting at the back of the vehicle. That is, nígbà wo ni o kẹ́ẹ̀yin gun ọkọ̀ akẹ́rù?

Ṣé o fẹ́ràn sí fèrèṣẹ ọkọ̀? Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Mm okay. Ṣé o fẹ́ràn sí fẹrẹsé ọkọ̀ àbí ọkọ̀ ọkọ̀?

Báwo ni o ṣe máa ń ṣe ètò àwọn ìsọ̀rọ̀ ní àárín àwọn ẹlẹgbẹ́? So, ìyẹn dẹ̀ tún mọ̀ sí ní èdè Eyinbo pé: how do you bring about a message or how do you talk amidst your colleagues or a gathering of people?

Ṣé Wi-Fi rẹ yára tó? Ṣé Wi-Fi rẹ yára tó todẹ̀ túmọ̀ sí ní èdè oyibò pé does your Wi-Fi internet works fast? Ṣé Wi-Fi rẹ yára tó? Like does your internet on your phone, does it work fast whenever you put on your hotspot for somebody or whenever you on your Wi-Fi for people? So iyen lọ́ meań pè ṣe Wi-Fi rẹ yára tó.

Ṣé o ní gíláàsì oorun? Ṣé o ní gíláàsì oorun tó dẹ́tù mọ́ sí ní èdè oyinbó pé “Do you have sunglasses? Do you have a pair of sunglasses or do you have sunglasses?” Ó ní ṣé o ní gíláàsì oorun.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé? Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé? Tóde túmọ̀ sí ní èdè oyinbo pé “Do you know how we take the pictures of an house?”Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé?

Ṣé o fẹ́ràn jíjó? Ṣé o fẹ́ràn jíjó? Ṣé o fẹ́ràn jíjó? Tó tẹ̀ túmọ̀ sí ní èdè oyinbo pé “Do you love dancing?” Do you love dancing? Ṣé o fẹ́ràn jíjó? Do you love dancing? Jíjó—dance.

Ṣé o máa ń ṣe ìgbà jáde ní ibi iṣẹ́? Ṣé o máa ń ṣe ìgbà jáde ní ibi iṣẹ́? Iyẹn dẹ túnmọ̀ sí pé do you have your closing hours in your working place? Ìgbà jáde like when you go out. Ìgbà jáde. Ṣé o máa ń ṣe ìgbà jáde ní ibi iṣẹ́?

Ṣé o ní àgbàlá òjò? Ṣé o ní àgbàlá òjò? Iyẹ́n dé tunmo si ni ede oyinbo pé òjò means rain. Ṣé o ní means do you have ìgbàlá, like something you use in taking rain water. O ní, ṣé o ní ìgbàlá òjò?

Irú orin wo ni o fẹ́ràn ń gbọ́? Irú orin wo lo fẹ́ràn ń gbọ́? O de tumo si ni ede oyinbo pe, "what kind of songs do you like to listen to?" Irú orin wo ni o fẹ́ràn ń gbọ́? Like what kind of songs do you like to dance to, listen to So tí a bá fẹ́ fi ṣè ṣi a máa ní Bọ́lá o, irú orin wo lo fẹ́ràn láti máa gbọ́?

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun? Iyẹn túmọ̀ sí ní èdè eyinbò pé “Do you observe table manners whenever you are eating?” So mo lè sọ fún Bola n sin pé “Ṣé o máa ń ní ìwà tó dára nígbà tí o bá ń jẹun?” àbí “A bọ́lá ma ní ìwà tó ba dára tó bá ń jẹun o.

Ṣé o fẹ́ràn rin ọ̀kẹ́? Ṣé o fẹ́ràn rin ọ̀kẹ́? Ṣé o fẹ́ràn rin ọ̀kẹ́? Ṣo fẹ́ràn irin ọ̀kẹ́? Mm Ṣo fẹ́ràn tu mọ sì èdè eyi o pé do you like rin ọ̀kẹ́? Mm kí la máa pe ọ̀kẹ́ ní èdè eyibo.

Ṣé etí rẹ dára? Sé etí rẹ dára? Ta bá fẹ́ fi ṣe gbólóhùn, a máa ní pé Bọ́lá, ṣé etí rẹ dára? That's if you want to make a sentence. So ó dẹ̀ túmọ̀ sí ní èdè òyìnbó pé is your ear good? Òní etí means ear rẹ, ṣe ó dára? Ṣé etí rẹ?

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ́ wo ni o lọ? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ́ wo ni o lọ? Iṣẹ́ in English means work. Iṣẹ́ in English means work. So wọ́n wa ńi pé àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ́ wo ni o lọ?

Ṣé o ní ètò ààbò kọ̀m̀pútà? Ṣé o ní ètò ààbò kọ̀m̀pútà? So ìyẹn túmọ̀ sí ní èdè òyìnbó pé, do you have the resources which is computer? Do you have the resources which is computer? So, ṣe o ní ètò ààbò kọ̀m̀pútà?

Ṣé o ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Ìyẹn túmọ̀ sí ní èdè yìgbó pé do you have the resources to take your work or to move your work to another state or town? Ṣé o ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn?

Báwo ni o ṣe máa múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Báwo ni o ṣe máa múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? So in English we say how do you dress for a meeting with probably someone with, someone with higher rank or someone in an higher rank than you are.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Tódé túmọ̀ sí ní èdè Yorùbá pé do you know your neighbours very well? Like do you know your street neighbours very well? Like the place you are staying, do you know the people within that vicinity very well? Òun ní ṣé o mọ, ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa?

Ṣé o máa ń pa owó pamọ́? Ṣé o máa ń pa owó pamọ́? Tódẹ̀ tún mọ̀ sí ní èdè òyìnbó pé "Do you keep money or do you save money?" So tá bá fẹ́ fi make sentence, a máa ń ní pé: "Moriáàmú, ṣe o máa ń pa owó pamọ́?"

Báwo ni o máa ń gba owó àwọn ènìyàn? Báwo ni o máa ń gba owó àwọn ènìyàn? Tó dẹ túmọ̀ sí ní èdè eyibò pé how do you collect money from people? So a máa wa ni pé Emeka o, báwo ni o máa ń gba owó lọ́wọ́ àwọn ènìyàn? Boo lo ṣé máa ń ṣe? How do you do it?

Ṣé o máa rìn ní àlàáfíà? Hmmm ọ̀rọ̀ ńlá. Ṣé o máa rìn ní àlàáfíà? Tódẹ̀ tún mọ̀ sí ní èdè òyìnbó pé “Do you walk in peace?” Do you walk in peace? Ṣé o máa rìn ní àlàáfíà? Ṣé òkè ń jà? Ṣé àlàáfíà lo má a ń lọ?

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? Like have you chased someone from work before? Ó ní, ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? If you want to make a sentence, you say, arákùnrin ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí?

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Ṣé o máa ń sùn ní ọ̀sán? It means do you sleep in the afternoon? So a máa ní pé Bọ́lá ti tó. Ṣé o máa ń sùn ní ọ̀sán? Do you sleep in the afternoon?

Nigba wo ni o keyin pade awon ore re. Nígbà wo lo kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? So ó tún mọ̀ sí ní èdè oyinbo pé when last did you see your friends? Ọlá ń pè ní ìgbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ ṣẹ̀?

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ ìpanilẹ́rìn? Ṣé o fẹ́ràn àwọn àlọ́ àpanilẹ́rìn? Okay. Ṣé o fẹ́ràn like do you like things that make you laugh, that makes you laugh? Ṣé o fẹ́ràn àwọn àlọ́ ìpanilẹ́rìn?

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? It says that what kind of group play do you like? What kind of group play do you like? Drama, drama team, musical team like, ṣe àwọn tó ń, àwọn tó ń kọrin, àwọn tó ń jó, irú nǹkan yen ni. Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn?

Ìgbà mélòó ni o máa ń ṣàyẹ̀wò ìmẹ́lí rẹ? Ìgbà mélòó ni o máa ń ṣe àyẹ̀wò ìmẹ́lí rẹ? Which means in English that how many times do you go for checkup? Àyẹ̀wò means checkup. Ṣàyẹ̀wò, ṣàyẹ̀wò means.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Se o maa n lo? That is, do you use? Se o maa n lo, do you use? Se o maa n lo ero idakeje. Idakeje- hmm. Ki ni idakeje gan an na? Ero idakeje.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè wo ni o fẹ́ kọ́? Èdè wo ni o fẹ́ kọ́? Like what language do you want to learn? Ó nlá ń pè é ní èdè wo ni o fẹ́ ka So a lè sọ fún Bídèmí pé Bídèmí o, èdè wo ni o fẹ́ kọ́? Ṣé èdè Yorùbá ni, èdè Igbo ni, èdè French àbí èwo nínú e.

Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Nígbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? Tó dẹ́ tunmọ̀ sí ní pé when last did you board a vehicle that, that is loaded with load? Yeah. Ìgbà wo ló, ìgbà wo ni o kẹ́yìn gun ọkọ̀ akẹ́rù? When last did you board a bus that carried load?

Kíni ó máa ń mú ẹ rẹ́rìn? Kíni ó máa ń mú ọ rẹ́rìn? Kíni ó máa ń mú ọ rẹ́rìn? Tódé tún mọ̀ sí what makes you laugh or what usually makes you laugh? Kíni ó máa ń mú ọ rẹ́rìn-ín? Adé o, kíni ó máa ń mú ẹ rẹ́rìn-ín?

Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Ṣé o máa ń pe àwọn oníbàárà tuntun? Like it means in English, do you call people that carries load often na new people? Sé o máa ń pe àwọn oníbàárà tuntun?

Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Kí ni o máa ń ṣe nígbà tí o bá sín? Tọ́ dàtúmọ̀ sí wí pé what do you do whenever you sneeze? What do you usually do whenever you sneeze? Òun ni kí ni o máa ń ṣe nígbà tí o bá sín like í sín. So o n ló ń pè é ni sneeze.

Báwo ni, báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Yẹn dẹ́ túmọ̀ sí ní èdè ìgbò pé how do you usually take care of yourself? How do you take care of yourself? Or how do you usually take care of yourself? So if you want to make a sentence in Yoruba now, you say, Bisola o, bóòlo ṣe máa ń tọ́jú ara rẹ?

Irú fọonú alágbèéka wó ni ò ń lò? Irú ifọnnú alágbèéka wó ni ò ń lò? Iyen de túmọ̀ sí ní èdè oyinbo pé what type of toothbrush do you make use of? What type of toothbrush do you make use of? Awóná àsì, títì ó pamílọ́rà àbí ṣé o mọ irú ìfọnnú alágbẹẹkẹ ti Bísọ́lá ń lò?

Omi tí o máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Omi tí o máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Yẹn wí pé the water you drink every day, is it much? The intake of your water each day is it much? Òní omi tó o máa ń mu ni lójoojúmọ́.